Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ. Àwọn èrò díẹ̀ da ti bèrè ibi tí ò ń tọ́jú wọn sí, bí o ṣe ń wá àwọn àtijọ́, ṣe wọ́n ti sọnù rí. Tí bá fẹ́ tọ́jú àwòrán ni ayé tí a wà yi nisi lórí fonu yẹn ìwọ lè tọ́jú rẹ̀ síbẹ̀ kí sì má mo toni toni si nu e.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Rárá, mi ki gbé àpò ẹyin nítorí pé kí ni, ẹni tí ó bá máa pẹ ẹyin gbe tó bá jábọ lọ́wọ́ rẹ gbogbo ẹyin inú rẹ̀ ni ó fò ó ṣe jẹ́ wípé oríṣiríṣi ènìyàn ni máa ń gbé irú àwọn nǹkan báyìí tí wón sì ti mọ́ dáadáa nípa rẹ̀. Ṣé o fẹ́ kí n dá kẹ́ àbí kí n máa.

Báwo ni o ṣe ń tọ́jú àwòrán àti ìrántí ìdílé nínú ìwé tàbí nínú fóònù? Ìgbà tí ò wò wọ́n ẹnití o fi hàn tí èèyàn ba fẹ́ tojú àwòrán oríṣiríṣi ọ̀nà ni èèyàn le gbà tọ́jú rẹ̀, boya kò tọ́jú rẹ̀ sínú fóònù tàbí nínú ìwé ṣùgbọ́n iyí tó lè ṣe kìíní jù gbogbo dẹ̀ ni.

Sọ fún wa bí àdúgbò ṣe ń péjọ nígbà ìsìnkú ẹni tí ó ń wá, bí wọ́n ṣe ń rántí lọ́wọ́ ọjọ́ mélòó nígbà tí ènìyàn bá ku nínú àdúgbò, àdúgbò àwọn aládùúgbò yóò wá wọ́n wa wo ẹni tí o kú, wọn sì máa ṣe àdúrà fún.

Lérò rẹ̀, báwo ni o ṣe rí kí àwọn ọ̀dọ́ lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè? Ohun tí ó máa ń mú wa ṣiṣẹ́ ní ìlú òkèèrè, ohun náà ni pé kí awa rẹ̀ rí kó rere oko wálé, eleyi jẹ́ ọnà tó máa ń mú wa ṣiṣẹ́ ní ìlú òkèèrè.

Nígbà wo ni o kẹ́yìń sùnkùn? Ìgbà tí mo kẹ́yìń sùnkùn, ọjọ́júmọ́, ni ènìyàn máa ń sunkún. Tí ó bá sunkún síta gan, o máa sunkún sínú. O lè jẹ́ ọ̀riṣiriṣì ọnà tí ènìyàn máa ń gba sunkún. Láta ni wípé ó jẹ́ ohun tí ènìyàn ń fi sẹ ènìyàn. Nítorí pé kíni ẹkún?

Ṣe o ní gíláàsì oòrùn? Rárá èmi ò ní gíláàsì kankan tí mo máa wo sí ojú, lataara wípé kò ṣe ohun tí mo fẹ́ràn láti máa loo lose ṣe jẹ́ àǹfààní fún mi tí mi ò fi ni, tí mi ò sì fi raa náà nítorí gíláàsì ni àwọn ènìyàn máa wo nígbà tii.

Ṣàlàyé bí o ṣe ń rìn tàbí ṣe eré ìdárayá lójúmọ́. Àwọn olùdíẹ̀ lásìkò rí. Bí tí riń dé, bí tí mi riń dé ni pé mò rín lọ síbi tó jìn jìn jìn nítorí pé mo fẹ́ lọ́ gbo ara mi. Èmi nìkan sì ni mo dárìn níjọ́nà náà.

Ṣé ò ń jí ní kùtùkùtù tàbí pé kíló dé? Wákàtí wo ni lo ń jí? Tí mo bá fẹ́ jí, mo máa ń jí ní kùtùkùtù nitoripe kìnní. Wákàtí ago mẹ́fa ni mo máa ń jí. Ṣé ò ń jí padà? Rárá, bí o ṣe ń jí, mo yóò tọ́ jí mi sì dìde.

Sọ fún wa nípa oúnjẹ tí o rántí fún ìgbà pípẹ́. Oúnjẹ tí mo rántí fún ìgbà pípẹ́, ó jẹ́ oúnjẹ tó jẹ́ n pé èmi sì máa ń jẹ ní ojoojúmọ́, ẹni tí ó wà níbẹ̀ kò sí ẹnìkan kan nínú oúnjẹ náà, sebi oúnjẹ jẹ́ oúnjẹ ti a kò máa ń jẹ níkan ni, tí ó sì máa wà níbé títí lái ni tí ènìyàn sì máa máa jẹ́ ló.

Sọ fún wa nípa iṣẹ́ tí ó sun síwájú fún ìgbà pípẹ́. Iṣẹ́ tí mo sun síwájú fún ìgbà pípé jẹ́ iṣẹ́ tí ó yọ mí lẹ́nu nígbà kan látara wípé èmi ò tí mọ̀ bí yẹ kí tí ṣe ṣe, mo sì wá ń sun síwájú tí ó sì wá sun síwájú tí ó sì wá di jọ pípẹ́ pípẹ́. Kí ló dé tí mo fi ń sun síwájú nítorí pé mi ò lè ṣe?

Ríro rẹ̀ kí ni àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀ wa? Tí àwọn ọmọdé bá fẹ́ kọ́ nǹkan lọwọ ìgbà, a je ohun tí àgbàlagbà ń ṣe, òun ni àwọn ọmọdé máa máa ṣe. Nítorí pé kíni, látara ohun tó rí boya tí bàbà wọ́n tàbí àwọn òbí wọn ṣe, òun ni awọ́n náà ṣe, o si jẹ́ oríṣiríṣi ọ̀nà ti ọmọdé ń gbà láti máa kọ́ nǹkan lọ́wọ́ àgbà.

Ènìyàn mélòó ni ó wà ní agbègbè rẹ? Mélòó ni o sì mọ? Ènìyàn tó wà ní agbègbè mi wọ́n pọ̀ lọ́pọ̀lọ́pọ̀, mo sì mọ̀ púpọ̀ nínú wọn toripe kìnì. Oríṣiríṣi ènìyàn ló ń bẹ nínú agbègbè tí ènìyàn sì ń mọ̀ tó pé ohun tí ó ṣe pàtàkì jù lọ nínú agbègbè náà ni kí ènìyàn mọ̀ ara rẹ̀

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, òun náà ni kí yan máa fiyàn mi kàn, kí ènìyàn sì máa gba ǹkan nírọ̀rùn, eré jẹ́ á tọ́wọ́dọ́wọ́. Bí a bí o fẹ́ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ òun gbogbo yóò sì fún un lówó. Lórí wọ̀, òun ni àtọwọ́dọ́wọ́, tó bá sì dáa.

Nígbà wo ni o ká ǹkan tuntun ní ibi iṣẹ́? Níbi iṣẹ́ jẹ́ ibi tí ènìyàn ti máa ń kọ́ ǹkan ní ojoojúmọ́. Níbi kékeré, bí ìwọ bá ṣe ń lọ sí ibi iṣẹ́ ṣéṣú ojúmọ́, ìwọ yóò sì máa rí ǹkan tuntun kọ́. Lé jẹ́ ọ̀nà tí ó ṣe é ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ìgbésí ayé wọn tó sì ti kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́.

Sọ fún wa nípa iṣẹ́ alágbẹ̀dẹ́. Ohun tí àwọn alágbẹ̀dẹ máa ń ṣe wó jẹ́ ẹni tí wọ́n á pè ní alágbẹ̀dẹ tàbí agbẹ̀dẹ. Nítoripẹ́ kí ni wọ́n máa ń jo irin wọn sì máa ń ṣe oríṣiríṣi àwọn ni máa ń ṣe ọkọ́, tí wọ́n sì máa ń ṣe àdá. Iṣẹ̀ wọn tí wọ́n ṣe niyẹn ti wọ́n sì ti máa ń ṣe nìyen.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó. Ẹni tí ó ń ran lọ́wọ́ bí ó ṣe pinnu, ẹni tí ó ń yípadà. Ẹni tí máa ń ran ìdílé lọ́wọ́ òun náà ni olórí ìdílé bọ́yá bí bàbá, àbí jẹ́ ẹni tí máa ń ran ìdílé lọ́wọ́. Ṣùgbọ́n tí ọmọ bá ti ní oun náà, ó tọ́ kí òun náà máa rán ìdílé wọn lọ́wọ́

Kíni o máa ń se ní òwúrọ̀? Ni òwúrọ̀, àwọn òwúrọ̀ mìíràn tí mo bá fi ṣe ni yó ṣe exercise kí n jẹ́ kí ara mi náà ki n sì wá oríṣiríṣi nǹkan tí ó tọ́ àti nǹkan tó yẹ kí sì ṣe ní òwúrọ̀ nígbà mìíràn. Àwọn iyi jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti máa ṣe paapaa julọ.

Nígbàwo ni o kẹ́ ìrìnàjò fún iṣẹ́? Nígbàtí mo kẹ́ ìrìnàjò fún iṣẹ́, o ti pẹ́ lọ́pọ̀lọ́pọ̀ nítorí pé kìíní nínú ilé iṣẹ́ ni ènìyàn kan máa ń jókòó sí. Ó dára wípé ìrìnàjò jẹ́ oun tí ó máa ń fún ènìyàn ní ipá àti oun tí ó tọ́ tí ènìyàn bá máa ń rìnàjò fún iṣẹ́ rẹ.

Èrò wo ni ó ń lò nínú ilé ìdáná? Àwọn èrò díẹ̀ rà sí bèrè, èyí tí ó pọ̀ jù, èyí tí ó ń ṣe àǹfààní, èyí tí kò ṣiṣe. Nínú ilé ìdáná tí ènìyàn bá fẹ́ dáná, ohun tí ó ṣe àǹfààní jù, oun naani iyọ̀ tí ao fi sí oúnjẹ torí òun ni ó máa ń fún wa adùn nínú oúnjẹ.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Tí mo bá fẹ́ tọrọ àforíjìn lọ́wọ́ ènìyàn, tó bá jẹ́ ìwọ ló ṣe ètò sí wọ́n pé ó tọ́ kí ìwọ tọrọ àforíjìn lọwọ ẹ, òye ìlò gbà èèyò yóò wá sọ fún pé kí ó má gbin wí. Eléèyì jẹ ọ̀nà tí ìwọ lè gbà láti tọrọ àforíjìn ní ọwọ́ àwọn ènìyàn, látara bẹ bẹ́ẹ̀ lọ eléèyì.

Sọ fún wa nípa iyán. Lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù, iyán jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn ṣùgbọ́n kò ṣe ohun tí ó ṣe kíní bẹ́ẹ̀ yẹn tí gbogbo èèyàn kan máa ń jẹ. Akọkọ ni iyán jẹ́ ohun tí ènìyàn máa ń jẹ. Bi a ti se maa n gun iyan, a kọkọ gbé isu kaná, a o ni fi iyò sii, lẹ́yìn náà, a o dáa sínú odò pẹ̀lú ọmọ odo a sii fi máa lọ. A á fi máa gun iyán.

Ohun tí a ń pè ní orúkọ mìíràn, níbo mìíràn, kí ni ìwọ ń pè é? Ohun tí a ń pè ní ibòmíràn a jẹ́ ohun tí kò sí níbi tí ìwọ wà. Tó jẹ́ pé ọ̀dọ̀ elomii lo wà, irú nǹkan bẹ́ẹ̀ yen a ó sọ pé ó wà ní ibòmíràn. Tàbí ká ní ó wà ní ibì kan, ó ń pẹ́ kiní ìgbà tí a bá kíyèsi ni.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Gbogbo ìgbà ni fóònù mi máa ń gbóná nítorí pé kí ni, gbogbo ìgbà ni mo máa ń tẹ̀ tí ó jẹ́ pé orí rẹ̀ yóò sì máa gbóná. Ilé ìjẹ́ oríṣiríṣi ọ̀nà tí èmi máa ń gbà láti fi máa tẹ̀ tí yóò sì máa gbóná lọ́pọ̀lọpọ̀. Tí ó jẹ́ pé tí mo bá ti ń gbóná, èmi yóò fi láì kí wá jẹ́ tútù.

Kíru rẹ̀, aṣa wo ni o gbọ́dọ̀ máa bá lọ? Àṣà tí ènìyàn le máa bá lọ á jẹ́ àṣà tí ó ní nǹkan tí ènìyàn ń rí lára rẹ̀. Ṣùgbọ́n tí ènìyàn kò bá rí nǹkan kan lára iru aṣa bẹ́yẹ̀n, oyẹ kí ènìyàn fi sílẹ̀ ni. Ó ṣe jẹ́ oríṣiríṣi aa, kí nìdí èyí àti gbogbo ẹ ní a máa bá lọ wọ́n.

Sọ fún wa nípa orin ìbílẹ̀ tí a n gbọ́ ní ìgbé. Orin wo o, ẹni tí o kọ ọ, ìgbà ti a n gbọ àwọn orin yìí wọn jẹ orin oríṣiríṣi ohun ti o máa n ṣẹlẹ̀ ní ayé mìíràn, ti àwọn ènìyàn si gbọdọ máa gbọ àwọn orin yìí kọ̀ọ̀kan, nítorí àǹfààní to n bẹ́ẹ̀ níbẹ̀.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe ń ṣe dáadáa? Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni èmi mọ̀ tí a ṣe ṣe ń ṣe dáadáa. Mi lè ṣe ìrẹsì, mi lè se ẹwà, mi lè se ilé gunyàn, mi lè se ẹ̀fọ́. Ṣùgbọ́n ìrẹsì jẹ́ ohun tí mo mọ̀ pé tó bá jẹ ìrẹsì funfun, ìlò fẹ́ dá sí mi, mo yóò kọ ṣàn, mo yóò sì dasi inọ́, mo yóò sì se omi yẹn náà ló máa jinná.

Báwo ni ojú ọjọ́ ṣe nípa lórí ọjọ́ rẹ̀ ní ọjọ́ ọjọ́, ní ọjọ́ òòrùn bí ó ṣe ń gbáràdì ní ọjọ́ òjò tí ó jẹ́ ọjọ́ tí ó mọ́ nípa nípè ìwọ nílé fọṣọ rẹ̀ tòrìpè kìnì, òòrùn tí rọ́ ò ṣi nílé bọ síta, ṣùgbọ́n ní ọjọ́ òrùn, ìwọ yóò mọ òótọ́

Sọ fún wa nípa ewe tí a ń lò fún ìtọ́jú ara. Ewé tí a ń lò fún ìtọ́jú ara, a lè lo ewé iyana ipaja. Ewé yìí jẹ́ ewé tí máa ń ṣe oríṣiríṣi àǹfààní, a sì máa ń rí lórí òko tí wọ́n ti gbin àwọn oríṣiríṣi ẹ̀fọ́ sí, àwọn eleyìí jẹ́ ìwúlò tí n máa ń lò tó sì máa ń faramọ́

Kí ni o máa ṣẹ bí ò bá ní ọdún kan tí ò kò ṣiṣẹ́, ibi tí ò máà lọ pẹ̀lú ta ni? Tí mò bá ní ọdún kan tí n kò ṣiṣẹ́, tí mò sì ní òwó lọwọ, èmi yóò kó ẹbí mi, à ó lọ sí òhùn tí àwọn òlòyìnbò ń pè ní vacation. A ó lọ sí ìlú mìíràn láti lọ gba àgbòn, tí a sì máa lò ọdún kan pápọ nbẹ.

Owé wo ni o máa ń pa? Kí sì ni ó túnmọ̀ sí ní tòótọ́? Owé tí mo máa ń pa òun náà ni bí ẹrú bá kọ́kè, tó bá kanlẹ̀, ó ní ibi à ń gbé ká. Ohun tó túnmọ̀ sí ni pé kosi bó ṣe le díná tó, ọ̀nà kan sì máa wà tí ìwọ lè gbà jáde. Ìgbà tí ènìyàn sì máa ń pa, ìgbà tí ènìyàn bá wà nísòro ni.

Sọ fún wa nípa kíkọjá omi nínú ọkọ̀ ojú omi. Omi, ẹ, ọkọ ojú omi jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń bẹ̀rù látara wípé wọn ò fẹ́ràn láti máa gba orí omi tó ri wọn máa bẹ̀rù pé àwọn olùgbẹ́ ní orí odò. Ni ọkọ̀ ojú omi jẹ́ ohun tí àwọn ẹlòmíì ò fẹ́ràn sí lọ́pọ̀

Oúnjẹ wo ni ó ń retí ní àkókò kan, òṣùwọ̀n, ibi tí wọ́n ti ń gba ohun tí wọ́n fi ṣe. Oríṣiríṣi oúnjẹ èèyàn máa ń retí ní àkókò èyí tó bá wù ú mí jẹ, oun lèmi yóò máa retí. Ojojúmọ́ sì ni oúnjẹ sì máa ń wu ènìyàn jẹ ní àkókò tí o ba wu páapáa.

Ọ̀rọ̀ wo ni o fẹ́ràn láti sọ nítorí pé ó kán dùn ní etí? Ọ̀rọ̀ tí mo fẹ́ràn láti sọ náà ni ọ̀rọ̀ oríṣiríṣi ló máa ń sọ òótọ́ oun ni àwọn ọ̀rọ̀ tí ènìyàn fẹ́ràn láti máa sọ jù nítorí ó máa ń dùn ni etí àwọn ẹlòmíi ṣùgbọ́n àwọn ẹlòmíi won n fẹ́ gbọ́ ẹ nítorí ara wọn ò fẹ́ òótọ́ ọ̀rọ̀.

Àkókò mélòó ni o máa ń lọ sùn tí ènìyàn bá fẹ́ sùn? Gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ti ṣe sọ pé, wákàtí mẹ́jọ ni ènìyàn kò gbọdọ̀ kéré sí, nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì í gbọ́ràn sí irú àròpọ̀ báyìí. Wọ́n sì máa ń sùn nígbà tí àárẹ̀ wọn bá dé.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára lọ̀pọ̀lọpọ̀ nítorí pé kìní mo fẹ́ràn bí etí mi si ṣe ríi, mo sì máa ń gbọ́ ọ̀rọ̀ pẹ̀lú etí mi. Nítorí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tí ṣe dá wa, ti ó sì máa ń dùn mo mí nínú bí oríṣiríṣi ẹ̀dá ti ṣe wà ní ilé ayé, ó ti dára ju.

Sọ fún wa nípa omi ńlá tí o ti rí, ibi tí ó wà, ohun tí ó ṣe pẹ̀lú ta òmi ńlá tí mo ti rí rí, ohun náà ni omi òkun tó tóbi lọ́pọ̀lọpọ̀ tó sì wà ní ìlú Èkòì tí a sì lọ síbẹ̀ láti lọ wẹ nínú omi náà. Nítorí náà omi ọ̀ jẹ́ ó tóbi.

Sọ fún wa bí o ṣe ń rí láti padà sílé lẹ́yìn ìgbà pípẹ́. Láti padà sí ilé, ọkàn mi yóò kòkò máa ṣe jùǹgbùm, bí ẹni pé ibi tí mò ń lọ jẹ́ ibi tí kàn mọ̀ mí, ibi tán-àn ti mọ̀ mí rí. Wọn a lè jẹ oríṣiríṣi nǹkan tí máa ṣe mí ní ọkọ̀ lẹ́yìn ìgbà tí ó bá ti pẹ́ tí mo ti dé ibì kan rí.

Ibo ni o ti ń ra oúnjẹ? Kí ló dé, ibẹ̀, ọjà tàbí sọ́ọ̀bù? Tí n bá máa ra oúnjẹ toba jẹ oúnjẹ tí wọn ò ti i ṣe ni èmi ò lọ sínú ọjà láti lọ ra oúnjẹ tí mo fẹ wale wa se. Tó bá jẹ oúnjẹ tí wọ́n ti sè ni, èmi ò lọ sí inú sọọbu tiwọn tí n ta èmi ò sì lọ ra.

Bí iṣẹ́ bá pọ̀, kí ni o kọ́kọ́ ṣe? Bí iṣẹ́ bá pọ̀, ohun tí màá kọ́kọ́ ṣe, mi o wo èyí tí ó rọ mí lọ́rùn àti èyí tí ó le, n kọ́kọ́ ṣe èyí tí ó rọ mí lọ́rùn, tí n bá ti parí rẹ̀, n màá wa ṣe èyí tó máa á le. Ṣùgbọ́n to ba jẹ́ èyí tó le lọ́n fẹ́ kọ́kọ́ gbà, èmi yóò kọ́kọ́ ṣe yẹn. Torí náà oríṣiríṣi ọ̀nà lemi máa ń gbà.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí pé kìí oríṣiríṣi ènìyàn ní ń bẹ nínú àdúgbò, tí a sì ní oríṣiríṣi àǹfààní tí wọ́n máa ń ṣe fún ìràwa látara wípé aládùúgbò ni à jẹ́ sí ara wa.

Orin wo ni o fẹ́ràn? Ìgbà tí mo ń gbọ́, gbọ́dọ̀ ta ni ó ti wá, bí o ṣe mú orin lára. Orin tí mo fẹ́ràn náà ni orin fújì. Ìgbà tí mo sì máa ń gbọ́, ìgbàkíìgbà tí mo bá fẹ́ gbọ́ ni màá ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ orin oríṣiríṣi àwọn olórin ni mo ní nínú ètò tí mo ń gbọ́. Orin bíi ti pasuma, Malaika, osupa, wasiu ayindé.

Kíni o máa ń mú ọ rẹ́rìn-ín? Ohun tí ó máa ń mú ẹ́ rẹ́rìn-ín ni ẹni tí bá ti mu ohun náà, tí bá rí owó lọ́wọ́ irú àwọn nǹkan wọ̀nyí, yóò máa ń pami lẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni ó jẹ́ ohun tí ó máa ń mú inú mi dùn, la ta rá rípé oríṣiríṣi nǹkan ni èèyàn lè máa mú nu èèyàn dùn ṣùgbọ́n owó jẹ́ ohun àkọ́kọ́

Sọ fún wa nípa iṣu. Iṣu jẹ́ óúnjẹ tí a máa ń gbin. Léyiń tí a bá ti gbin, a ó lọ wọ inú oko, a ó sì gbo, a ó sì ṣé fi yọ sí. Iru àwọn eleyi jẹ́ ọ̀nà tí à ń gbà láti ṣé iṣu. Ìgbà tí a máa ń kó nínú oko náà ni ìgbà tó bá ti gbin tó tì wu dáradára.

Sọ fún wa nípa irinṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe ní ilé, ohun tí à n fún wọn láti ọjọ́ orí wò, ẹni tí ó ń kíyèsí. Àwọn ọmọdé jẹ́ ẹni tó jẹ́ wípé àwọn àgbà máa ń fún wọn ní iṣẹ́, látara wípé wọ́n nílò wọ́n. Gbogbo àwọn ìdílé yìí jẹ́ oríṣiríṣi ọ̀nà tí àwọn iṣẹ́ ọmọdé lè máa ṣe.

Irú ibùsẹ̀ wo ni o fẹ́ràn wò? Irú ibùsẹ̀ tí mo fẹ́ràn láti máa wò, tí wọ́n bá ní pé kí má sọ̀rọ̀ nípa àwọn ayára bí àsà tàbí eré orí ìtàgé tí àwọn ènìyàn máa ń ṣe. Àwọn eré orí ìtàgé tí mo fẹ́ràn láti máa wò náà ni ju àwọn eré tó ti máa ń jà tó sì ti máa ń pá wón.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, oríṣiríṣi oúnjẹ ni ènìyàn máa ń jẹ ṣùgbọ́n oúnjẹ tí èmi máa ń jẹ jù ní òwúrọ̀ kò ju ìrẹsì àti àkàda eléyìí jẹ́ oúnjẹ tí o ṣe pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń jẹ ní orílẹ̀ èdè wa ni gbogbo òwúrọ̀ ni ìgbàkígbà tí wọ́n bá ti jí, sugbo nígbà míràn o lè yí padà.

Báwo ni iṣẹ́ wúwo ò ṣe n nípa lórí ara? Iṣẹ́ tó bá wúwo, ó ni bí ó ti máa ń nípa lórí ara nitóripe kíni, gbogbo ara rẹ bẹ́ẹ̀ yóò rẹ̀ e ó sì máa ń nílò láti sinmi lẹ́yìn tí ó bá ti ṣe bi áwọn iṣẹ́ wọ̀nyí. Nítorí ó gbúdọ̀ ṣọ́ra fún un ibẹ nígbà tí ó bá dẹ̀ rẹ̀.

Lero rẹ kini a gbọdọ fi le àwọn ọmọdé lọwọ nínú asa? Nínú àṣà, ohun ti a lé fi le àwọn ọmọdé lọ́wọ́ ni pé àṣà jẹ́ ohun tó yẹ kan máa ṣe lọ ní torí. Àṣà ilẹ̀ Yorùbá àti ìṣe wa, ohun tí gbogbo wa mọ̀ pé ohun tó dára ni tí a sì gbọ́dọ̀ mọ ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tó yẹ fún àwọn ọmọdé láti máa lo lọ.

Báwo ni iye owó ohun ọ̀gbìn ṣe yípadà lọ́dọọdún? Lọ́dọọdún, iye owó ọ̀gbìn máa ń yípadà nítorí pé kíni ohun tí ó nípa lórí rẹ̀ jẹ́ bí àwọn ènìyàn tí ṣe ń gbìn sí táa ti ṣe ń jẹun sí àti bí a ṣe bá hun àti ẹni tí ó máa rà lọ́ ṣe jẹ́ kí ó máa yípadà.

Sọ fún wa nípa mímú àgbàlá mọ ẹni tí ó ṣe ìgbà me lo. Kíló dé tí ó fi ṣe pàtàkì? Mímú àgbàlá, ó jẹ́ ohun tí àgbàlá jẹ́ nínú ọgbà wa tí a sì gbudọ̀ jẹ ẹni tí ó máa jẹ́ kí àgbàlá wa máa mọ́ dé tóripe kìí nì. Bí ó bá ṣe mọ́ ni àwọn ènìyàn ṣe máa rí rẹ sí.

Kí ni o máa sọ fún àlejò pe ó dé ní bi? Láàkókò, àwọn èrò diẹ làti béèrè ibi tí ó máa mú ọ lọ, oun tí ó máa fún ẹ jẹ, oun tí ó máa kìlọ̀ fún. Tí àlejò bá wá ènìyàn dé, tó sì dé ní bí e ní àkókò, èèyàn yóò wá nǹkan tí ó máa jẹ fún un. Nítorí kí ni, ó fẹ́ràn rẹ̀ ni ó fi dé.

Kí ni o sọ fún ọmọdé tí kò fẹ́ sùn? Ọmọdé tí ò bá fẹ́ sùn, èèyàn yóò kọ́kọ́ béèrè ohun tí ó ṣe ni tó bá jẹ́ pé òun ni kò hun kó sùn tàbí àìsàn ni ó ṣe ti kó fi fẹ́ sùn. Ohun tí ó dè ti ṣẹlẹ̀ ri ni pé kí ènìyàn lọ fún un ní ọhùn tí yóò jẹ́ kó sùn tàbí kí ènìyàn bá a sọ ọ̀rọ̀.

Akoko melo ni o maa n jẹ oúnjẹ alẹ́? Akoko tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, boya ti ebií bá ṣe pa mí sí náà ni mo ṣe máa jẹun alẹ́. Torí ìgbà mìíràn mo lè jẹun alẹ́ ní ago mọ́kànlá ṣùgbọ́n wọ́n ní kò dá láti máa jẹun pẹpẹ ní alẹ́ nítorí náà ni púpọ̀ ìgbà mo máa ń jẹun ago mẹ́jọ ní aṣalẹ́.

Sọ fún wa bí ọ̀ré ṣe yí padà pẹ̀lú ọdún? Nígbà tí wọ́n máa sọ nípa bí ọ̀ré ṣe yí padà ní ọdún, àwọn oríṣiríṣi ènìyàn ni ó wà sí inú ayé rẹ̀. Àwọn ènìyàn kan máa lọ, àwọn ènìyàn kan sì máa dúró. Oríṣiríṣi nǹkan yóò sì yí padà. Bí ẹ ṣe ń bá ara yín sọ̀rọ̀, oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Sọ fún wa nípa ẹbà àti gààrí. Ẹbà àti gààrí ọ jẹ ohun ti a máa ń se pẹ̀lú ẹgẹ. Hmm ẹgẹ la fi ń ṣe gààrí, gààrí la máa wa gbe ka iná la maa wa tẹ́ tí o di ẹ̀bà. Gààrí jẹ́ oríṣiríṣi oúnjẹ tí ènìyàn le jẹ, tí a máa ń mu pẹ̀lú ohun oríṣiri.

Sọ fún wa nípa ogun ilé tí a ń lò nínú ìdílé yín, ẹni tí ó ń ṣe, pẹ̀lú kí ni, ṣe ó ń ṣiṣẹ́? Ogún ilé jẹ́ ohun tí ènìyàn máa ń lò sí ara rẹ̀ láti jẹ́ kí òun mọ ohun tí ó ń lọ àti bí àwọn ènìyàn le máa sọ sókè bí ó ṣe máa jẹ́ ìtọ́sọ́nà fún wọn.

Lérò rẹ̀, báwo ni àwọn nkàn nì ìbáraẹnisọ̀rọ̀ ṣe rí eni tí o lo, ohun tí o fẹ́ràn, oun ti o n bí o nínú nípa ìbáraẹnisọ̀rọ̀ o ti dára lọ́pọ̀lọpọ̀ ni ayé ìsìn yi torípé kíni, ẹni tí ìwọ o bá rí, ìwọ lè baa ṣe ìpè, fídíò.

Báwo ni ọjọ́ rẹ ṣe yàtọ̀ ní àkókò ọjọ́ àti ní àkókò ẹ̀ẹ̀rùn? Nígbà àkókò òjò àti nígbà àkókò ẹ̀ẹ̀rùn, èwo ni o fẹ́ràn? Nígbà àkókò òjò jẹ́ ìgbà tí ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ju nígbà ẹ̀ẹ̀rùn lọ. Ṣùgbọ́n oníkálukú ọjọ́ ni nígbà tí o maa n dùn, ìgbà eẹ̀run náà sì máa ń dùn nígbà mìíràn ju ìgbà ọjọ́ lọ.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé jẹ́ orin tí àwọn ènìyàn máa ń kọ fún àwọn ọmọdé tí inú wọn sì máa ma dùn. Oríṣiríṣi orin ló sì wà. Ìgbà tí a sì máa ń kọ́ orin fún, boya nígbà tí ọmọ bá fẹ́ sùn. Àbí tí ọmọ bá fẹ́ jẹun, irú àwọn orin tí àwọn àgbà yìí máa ń kọ fún wọn ni.

Sọ fún wa nípa fífi ohun ránṣẹ́, ẹni tí o rán an sí, kí ló dé tí ó fi tó fi rán, bí ó ṣe gùn nípa fífi mafin kan ránṣẹ́, boyà tí ìwọ bá ní nǹkan tí o fẹ fún ènìyàn, ìwọ le fi ránṣẹ́ pẹ̀lú ọ̀ko tó lè fi ránṣẹ́ sí ènìyàn tó lè ro run láti dé ọ̀dọ̀ ènìyàn nígbà tó ba.

Báwo ni ọjọ́ rẹ ṣe máa ń parí? Wakáti kẹ́yìn nílé pẹ̀lú ta ni, ohun tí ó fún ọ ní ìtura, tí o bá fẹ́ parí ìwé ilé ra ní ìgbà ọjọ́, tí o bá wà ní ibi-iṣẹ́, lẹ́hìn àárọ̀ tí o ba máa fi di ìrọ̀lẹ́, ìwọ yóò máa lo dé. Bí báyìí jẹ́ ọ̀nà tí ìwọ yóò parí ọjọ́ rẹ.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́, ìgbà mélòó ní ìbò, ohun tí o ṣe láàárín iṣẹ́, oríṣiríṣi ọ̀nà ni eyan lè gbà láti sinmi, nítorí pé kíni ti iwo bá sinmi, iwọ yóò mọ bí ohun tí ó kàn àti ohun tó tọ́ láti ṣe ní àsìkò tí ó bá ro ẹ lọ́rùn ún, nítorí náà lọ́ ṣe máa ń fún yan ni.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tí ènìyàn máa ń rí ní ibi iṣẹ́ oun na ni oríṣiríṣi nǹkan, boya kí ìwo àti oníbàárà jo ní wàhálà. Iru nkan bẹ́yẹ̀n, ó lè jẹ́ ìdojúkọ tí ó sì máa ń fa oríṣiríṣi nǹkan, tó sì jẹ́ wipé tó bá jẹ́ o òṣìṣẹ́ lo jebí, ó lè dà-

Ṣàlàyé òfin eré tí o ṣe nígbà èwe. Oríṣiríṣi eré lèniyàn máa ń ṣe nígbà tí èèyàn wẹ. Bi àti ṣe ń bẹrẹ, ama ṣere suwe a ó yà nkán sí ilé nle, tábà tí wá yà, a o ma ju nkán, alè jẹ oríṣiríṣi ọ̀nà ti ako ti ma ṣiṣe táti si yọ̀nda.

Báwo ni o ṣe mọ ilé? Tí ènìyàn bá fẹ́ mọ ilé e pẹ̀lú iyẹ̀pẹ̀ amọ̀, ìwọ yóò wa iyẹ̀pẹ̀ amọ̀, o bu sínú omí, o po pọ̀ tó bá ti wá ki ìwọ yóò sì bẹ̀rẹ̀ sí máa mọ ilé. Lẹ́yìn tí o ba mọ tan, ìwò yóò sì le ko gbé to ba ti gbé iléyi jẹ́, ilé mímọ̀ pẹ̀lú amọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gbà láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ó ti di dandan kí ènìyàn àti àwọn ìdílé ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé wọn, torí pé ọ̀nà tí a ti ń tẹ̀lé láti ayé àwọn bàbá wa kò bá àkókò òní mu, a sì máa ń tẹ̀lé e lọ. Nítorí náà, ló ṣe jẹ́ oríṣiríṣi ìdọ́gba láàárín wa.

Sọ fún wa nípa àló àpamọ́. Àló àpamọ́ jẹ́ oríṣiríṣi àló, àwọn àló kàn to jẹ́ pé irọ́ ni àwọn mìíràn gan ò ṣẹlẹ̀ tí n bá ni kí n pa àlọ́ kan. Àló ìjàpá tí ó gún orí igi tí ó sì jábọ́ tí ẹ̀yìn rẹ sì fọ́. Eleyi náà, lára àló ni tí ó sì máa ń pa wá lẹ́rin nígbà tí a wà ni kékeré.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Àti lọ sí ibi iṣẹ́ ò máa ń gba wákàtí kan nítorí pé kíni ó jẹ́ ibi tí ó ṣe díẹ̀ láti dé torí a ó máa ń gun ọ̀kadà àti mọ́tò lọ síbẹ̀ ni kí ìwọ tí ó dé ibi iṣẹ́ tí ìwọ ti ń ṣe iṣẹ́ lé wákàtí yẹn.

Sọ fún wa nípa iṣẹ́ kan tí o ti ṣe rí. Iṣẹ́ tí mo ti ṣe rí náà ni iṣẹ́ tailor, iṣẹ́ ìránṣọ tí a ti ń kọ́ bí a ṣe ń ránṣọ, eléyìí ọdún méjì náà ni mo lò ni, tí mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà pẹ̀lú iranu, eléyìí jẹ́ iṣẹ́ tí mo lọ kọ́ lọ́wọ́ ènìyàn kan tí o sì ṣe pàtàkì fún mi.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Tó bá fẹ́ tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀, ìwọ yóò ti wá ọ̀nà tí ó tọ́ fún wọn àti ọ̀nà tí ó yẹ tí ìwọ rò pé ohun yìí lè dára láti jẹ́ kí iṣẹ́ tí ìwọ yóò máa ṣe ní ibẹ̀ kí ó lọ sókè jùlọ. Pàápàá, àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ ẹni tó ṣe pàtàkì.

Sọ fún wa nípa ìgbà tí o kọ́ ẹ̀kọ́ láti inú àṣìṣe, ohun tí o ṣẹlẹ̀, ẹni tí o ràn lọ́, bí o ṣe ń ṣe nísìnyí. Ìgbà tí ènìyàn máa ń kọ́ ẹ̀kọ́, oríṣiríṣi ọ̀nà ni èèyàn leè gbà láti kọ́ ẹ̀kọ́. Bóyá tí ìwọ bá nílò nǹkan, o leè fi kọ́ ẹ̀kọ́ náà, oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣàlàyé bí àlọ́ ṣe ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí. Àlọ́ a máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àrokò, orúkọ àkọ́kọ́ àti orò àkọ́kọ́. Ohun tí àwọn ọ́lọ́gbọ́n máa ń sọ bí ó ṣe ń parí. Bẹ́ẹ̀ náà ni, oríṣiríṣi àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ṣe wà látayedaye.

Kí ni o leè ṣe ní ìsinsìnyí tí o kò le ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Ohun tí mo le ṣe nísinsìnyí ni pé, mo ti mọ ọ̀nà tí ènìyàn le gbà láti fi máa wa owó. Ṣùgbọ́n ní ọdún mẹ́wàá sẹ́yìn, èmi ò tiì mọ̀ nígbà náà. Nitoripe kini, mo ṣi kéré síi nígbà yen. Ṣùgbọ́n nísinsìnyí báyìí.

Nígbà wo ni o kẹ́hin kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ohun tí ènìyàn máa ń kọ tí ó bá ti nílò ìṣe. Àwọn òri jẹ́ oríṣiríṣi ọ̀nà tí a lè máa gbà láti máa kọ àwọn nǹkan wọ̀nyí. Nítorí pé kíni wọ́n jẹ́ ohun tí ó ṣe pàtàkì jù lọ ní ẹ̀mí àwọn ènìyàn, tá sì máa ń gbé kalẹ̀.

Rí i pé nípa ọbẹ̀ ata, bí a ṣe ń ṣe ìgbé ata, ẹni tí ó fẹ́ràn rẹ̀. Gbogbo ènìyàn ni ó fẹ́ràn ọbẹ̀ ata, ṣùgbọ́n àwọn ẹlòmíràn lè fẹ́ràn rẹ̀ kí ó má ta jù. Bí a ti ṣe ń ṣe náà ni kí a lọ ata wa lẹ́yìn tí a bá ti lọ, tá ti gbé kàná, a ó dẹ epo sí, a ó sì da gbogbo n tí a nílò ó sì kóbà le jì náà.

Báwo ni oṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí wọ bá ma yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, wọn yóò wá ìyí tí ó ní ootọ́ àti èyí tó sì lè bá ẹ ṣiṣẹ́ ní ilé iṣẹ́ rẹ. Irú àwọn wọ̀nyí yìí yóò jẹ́ kí o mọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé kíni tí alábàáṣiṣẹ́ pọ̀ bá ní òótọ́, kò sí bí ènìyàn ṣe lè fẹ́ fi inú tọ.

Báwo ni o se maa n pín owo na pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí o bá ma pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́, wọn yóò jẹ́ bí owó tí wọ́n bá bu. Nítoripe kínní tí wọ́n bá ti pa yín pò, ó di dandan kí ẹ pín dọ́gba dọ́gba. Àfi tí ó bá jẹ́ pé ìwọ ló ní iṣẹ́, iwọ́ kò fẹ́ fún wọn nínú rẹ̀, iwọ́ yóò ti wá mọ èyí tó tọ̀ àti èyí tó yẹ.

Ṣé oúnjẹ, sọ oúnjẹ kan, ṣé oúnjẹ kan wà tí ò fẹ́ràn, tí ìwọ ò fẹ́ràn, kí ló dé? Láti ìgbà wo? Oúnjẹ tí èmi kò fẹ́ràn náà ni wàrà nitoripe kíní, mii mo bi won se maa n je, torí ti n ba ti je n máa bíi ni. Mo ti gbìyànjú e láìmọye igbá, tó sì jẹ pé ohun tó ṣẹlẹ̀ náà nìyẹn tí mo fi gbé kále.

Ṣe o mọ bi a ti n ya àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń lo fóònù ya àwòrán ṣùgbọ́n èyí tan fi n–àwòrán gangan tan fi ń ya àwọn àwòrán ènìyàn èmi ò mọ̀ iyẹn ló nítorípé kini mi lòó rí. Ṣùgbọ́n yóò wùn mi láti mọ̀ ọ́ lò látara wípé ó jẹ́ oríṣiríṣi ǹkan tó ṣe pàtàkì náà láti máa mọ̀ ní ìgbésí ayé.

Ṣé o máa ń fi ipara sára? Mo maa n lo ipara lẹ́yìn ti mo ba ti we tan, lẹ́yìn na. Yóò máa jẹ́ kí ara mi máa dán mọ́námọ́ná tó péjú ni. Tí eyan bá lo ipara lẹ́yìn tí o bá wẹ tán, gbogbo ojú rẹ yóò fúnfún ni. Ó ṣe jẹ́ oríṣiríṣi ọ̀nà tí ènìyàn máa ń gbà láti fi ara pa, láti torí dé gbogbo ẹsẹ̀ rẹ̀.

Ṣé o máa ń pàdé afọjúsùn títà ra rẹ? Afoju sun je ẹni ti ènìyàn le fi okan tan, ti o si je ẹni ti o ju eyan lo, nitoripe kini ẹni tí eyan bá ti n fẹjọ́ sùn a jẹ́ ẹni tí ó máa ń fi pẹ̀tẹ́lẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀, tí ó máa ríyanjú sí wàhálà tí eyan bá gbé lọ. Oríṣìíríṣìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ wà.

Sọ fún wa nípa ìpinnu tí o yí ìgbe ayé rẹ padà. Ìpinnu to yí ìgbésí ayé mi padà, ọ̀un náà ni ìpinnu ọ̀nà oríṣiríṣi tí mò ń gba yìí. Ìgbà tó ṣi ṣẹlẹ̀, ọ̀un náà ni. Ṣùgbọ́n oríṣiríṣi àṣìṣe ni a ti ṣe sẹ́yìn tí ó sì máa ń dùn mí. Iru àṣìṣe wo ni mo ti ṣe yìí?

Sọ fún wa nípa ijó ní àjọyọ̀. Àwọn èrò díẹ̀ láti bèrè, ẹni tí ó ń jó orin wo títí di wákàtí? Tí ènìyàn bá máa jó ní ijọ́ àjọyọ̀, a jẹ́ oríṣiríṣi nǹkan ni ó mú inú ẹ dùn. Nítorí àjọyọ̀ je ohùn ti o máa mú inú ènìyàn dùn ti ènìyàn sì máa n jo ni ọjọ àjọyọ̀.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí ọba wà nínú ìlà? Nígbà tí ènìyàn bá wà nínú ìlà, kí ìwọ tó wà lórí ìlà, ìwọ yóò kọ́kọ́ wo ohun tí ìwọ ní níjọ́ná. Tí ó bá ní iṣẹ́ púpọ̀, ó mọ àkókò lẹ́yìn pé àkókò yẹ kí ènìyàn máa mọ bó ṣe máa lò àkókò rẹ̀ ní ojoojúmọ́ ó ṣe pàtàkì.

Sọ fún wa bí ènìyàn ṣe ń dáàbò bo ara, lọ́wọ́ ẹ̀fọn ohun tí ó ń ṣe nílé ní àkókò ẹni tí ó ràn án lọwo. Kí ènìyàn máa dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ ẹ̀fọn kí ẹ̀fọn tó wo ínú ilé rẹ̀, ìwọ yóò ti fin inú ilé rẹ̀ pẹ̀lú ọ̀orún tí ó pa won. Tí o ba ti wá pa won iwo yóò sì máa ti inú ilé rẹ ki iwo o tó wọlé.

Sọ fún wa nípa omi mímu ní ilé, ibi tí o ti ń wá a, bí ẹ ṣe mọ̀, àti ohun tó ní í ṣe pẹ̀lú rẹ̀. Mímu omi jẹ́ ohun tí ó ṣe pàtàkì, nítorí pé omi ni ohun tí ó dára jù lọ fún ènìyàn láti máa mu. Kò sí ohun tó dára tó omi nítorí náà ni a ṣe ti ní omi. Ó bá fẹ́ fọṣọ, omi ni.

Ẹ̀ṣọ́ wo ni òuń fẹ́ràn jù jẹ? Èso tí mo fẹ́ràn jù láti ma jẹ juu náà nii èso tó máa ń dáàbò bò ara. Tí o sì nii ànfààní fún ọ̀pọ̀lọpọ̀ waa nínú ìgbésí ayé wa. Ni torípé kíni, èso jẹ́ n ti o máa ń so ara eyan nígbà tí a bá jẹ. Tosi máa n nii.

Báwo lo ṣe mọ ẹni tí ó lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan, ohun tí ó wù ẹni tí ó bèrè lówó nígbàtí ó ń ṣiyè méjì? Àwọn eleyi jẹ́ oríṣiríṣi ọ̀nà tí ènìyàn lè máa gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan papa jùlọ eleyi jẹ́ ọ̀nà kan láti máa siye méjì.

Sọ fún wa nípa ẹran tí a ń sun, ibi tí a ti ń rà wákàtí wo, pẹ̀lú kí ni? Ẹran tí a máa ń sun jẹ́ oun tí ó ṣe pàtàkì jùlọ. Gẹ́gẹ́ pé kí ni, tí a bá mú ẹran tí a ń sun, ó ní oríṣiríṣi ọ̀nà tí ó gbà láti máa jẹ nítorí ẹran sísun jẹ́ oun tí ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ láti máa jẹ.

Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Olùṣètò ẹ̀rọ jẹ́ ẹni tí ènìyàn máa ń gbojúlé gẹ́gẹ́ kí ẹni tí máa ń ṣètò rí, a jẹ́ ẹni tí ó dàgbà díẹ̀ tí ó sì ní àǹfààní nínú ara. Ó lè jẹ́ oríṣiríṣi nǹkan tí ẹeyan lè béèrè lọ́wọ́ wọn boya a kó wa iṣẹ́ fún ẹ kí ìwọ lè máa ṣe é láti ọ̀dọ̀ rẹ̀.